Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tí bá ń dúró de ǹnkan, mo máa ń ṣe iṣẹ́ titẹ̀ mi lọ ni. Nítorí pé mi n mọ ìgbà tí ohun kan náà yóò máa dé. Bóyá ẹni tó ń bá mi gbé ǹnkan bọ̀ níṣinyi, ó le ní pé òun máa dé ní two o'clock kó dé ní ago mẹ́fà instead ago méjì tó fẹ́ dé, kó dé lago mẹ́fà. So tí n bá ń dúró de ǹnkan, àwọn èèyàn ti kọ́ mi lọ́gbọ́n. Tí bá ń dúró de ǹnkan nílé, màá ma ṣe ohun, ohun mìíràn lọ ni. Tó bá dẹ̀ ti dé, màá lọ gba ǹnkan tí mo máa ń ṣe nìyẹn. Mi nìkan dúró lásán pé ǹnkan ń bọ̀ mí ní ṣe nǹkan kan. Rárá, màá ma dúró de ǹnkan, màá ma ṣe ǹnkan mi, ǹnkan mìíràn títí tí ǹnkan náà fi máa dé.